Àwọn aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì pé oríṣìíríṣìí. To ba jẹ àwọn ọjọ ìpàdé àbí ọjọ ìgbéyàwó àbí ọjọ ìpàdé pàtàkì níbi iṣẹ́ oríṣìíríṣìí aṣọ ni ènìyàn máa ń wọ̀. Ibi ìgbéyàwó aṣọ oríṣìí àwọn aṣọ bíi aṣọ òfì, aṣọ lace i. Tó bá jẹ́ ibi ìpàdé ibi iṣẹ́ àwọn aṣọ corporate.

Nígbà tí òrùn ba n mú gán, àwọn ọ̀nà ti emi maa n gba sanra ni wípé mo lè mú umbrella láti fi bo orí láti fi ri dájú wípé òrùn náà kò dé àrà mi, tàbí tí ó bá jẹ́ pé kò sí umbrella, èmi á wá gíláàsì ojú tó dúdú tí kò ní jẹ́ kí òòrùn náà kó le wọ̀ mí lójú.

Àwọn ètò orí rédíò àti tẹlifísàn tí mo rántí láti ìgbà ewé mi ṣe wọ́n pọ̀. Nígbà tí mo wà ní ọmọdé, ó ní àwọn cartoon tí a máa ń wò bí èyí tí à ń pè ní Voltron, à Tom and Jerry. Koto ere Yorùbá kan wà tí wọ́n ń pè ní kòtò ayé, kòtò orún tí àwọn òṣèré bí Abija, Fádéyi oloro tí wọ́n ń bẹ nínú rẹ̀.

Ní káàdì, káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ yìí ni káàdì ìdámi mọ tí mo máa ń gbé kà tí láti lè fi wọ ibí iṣẹ́. Òun ni security máa ń fi wò, wọ́n torí wọ́n kìí gbà tí ẹni tí ò bá ní káàdì iṣẹ́ láti wọlé. So káàdì iṣẹ́ náà ó ṣe pàtàkì. Mo dẹ ni.

Èdè tí mo fẹ́ kọ bí èdè méjì ni. Mo fẹ́ kọ èdè Espanyol, Espanyol tí wọ́n ń pè ní Spanish. Mo dẹ̀ fẹ́ kọ èdè Faransé tí wọ́n ń pè ní French. Àwọn èdè tí mo fẹ́ kọ nìyẹn.

Mo mọ bí a ti ń wẹ̀. Ehn, oríṣiríṣi ìwẹ̀ ni mo máa ń wẹ̀. Mo lè wẹ̀ nínú, nínú ibi, ilé, ilé ìwẹ̀. Tó bá dẹ́ jẹ́ pé mo wà ní ìlú wa tí mo lè lọ sí odò, kí n lọ wẹ̀ ní odò, ní odò tí, tó, tómi rẹ̀ ń sàn.

Hmm, èmi mọ̀ bí a tí ń wọ, torí pé akítẹ̀tì tó máa ń ṣe àwòrán ìwé ilé ti kọ́ mi. Mo ní wọn ní ọ̀rẹ́ lóríṣiríṣi, nígbà tí èmi bá lọ sí ọ̀dọ̀ wọn tí wọ́n bá ń ṣiṣẹ́, èmi máa ń bèèrè ìbéèrè lọ́dọ̀ ọwọ́ wọn, wọn dẹ̀ máa ń ṣàlàyé fún mi ohun ló jẹ́ kí n mọ̀ bí a ṣe ń wo àwòrán ilé nìyẹn.